Tó bá jẹ́ pé mò ń jáde tí mo sì wà nínú ọkọ̀ tó jẹ́ pé ọkọ̀ àyàá, àyàgbé ni bí àwọn ọkọ̀ bí taxi, mí kí í sábà gbọ́ nǹkan kan. Àyàfi tí mo bá lo ohun ìfisetì tí mo máa ń lò ṣe tí, tí mo lè fi ń gbọ́ nǹkan tó bá wù mí láti máa gbọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo sábà máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì tí má màá ba àwọn ọ̀rẹ́ ṣọ̀rọ̀. Àwọn tí wọ́n sì ń gba mi sọ̀rọ̀ ò ní mọ ibi tí mo wà boya mo wà nínú ọkọ̀ àbí mo wà ní inú ilé. Fún ìdí èyí láti wá máa sọ pé bóyá, nǹkan fi ránṣẹ́ sí mi. Torí ní ọ̀pọ̀ ìgbà, wọ́n á máa sẹ́ẹ̀ńdì, wọ́n máa fi kìnnì ránṣẹ́, wọ́n máa fi ohùn ránṣẹ́. Fún ìdí èyí tí m bà wa chẹ́ẹ̀kìì, tí m bà yẹ ohun tó fi ránṣẹ́ wò tí m báa gbọ́ dáadáa. Wọ́n lè rí bákan bákan pé à ní bó wà ló wà. Láti wá dènà ǹkan báyìí mo máa ń ní láti, à, mo máa ń ní láti fi, ẹ́h, ohun tí mo máa ń fi ṣetí fì seti tó si je àwọn ohun tí wọ́n bá fi ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí, à, ti won ba fi nǹkan ránṣẹ́ sí mi lórí ẹ̀rọ ayélujára, màá le gbọ́ pẹ̀lú ohùn. Ṣùgbọ́n tí kò bá rí bí eléyìí mo máa ń fi ṣẹ́tí náà láti gbọ́ àwọn nǹkan tó wà nínú, à, láti, tí, láti gbọ́ bóyá bí, torí mí kì í sábà gbọ́ àwọn orin. Às, ní ọ̀pọ̀ ìgbà tí màá wà nínú ọkọ̀ tí n baa fẹ́ gbọ́ nǹkan, à, Quran náà ni mo máa ń tẹ́tí sí tí màá sì máa gbọ́, tí màá máa gbọ́, tí màá máa gbọ́ títí tí màá fi dé ibi tí mo bá ń lọ. À, ṣùgbọ́n, à, ní ọ̀pọ̀ ìgbà náà nígbà mí mo máa ń ní láti, láti má gbọ́ nǹkan kan nígbà mí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ọkọ̀ mi ni mo wà kò sí àní àní lóòótọ́ àwọn ìgbà mìí tó ṣe wí pé tí n bá ń gbọ́ Kurani ó máa ń wọ́ yan lára jújùjù tó sì je wí pé ìgbà mí ó máa ń fa kó jẹ́ pé boya orun fẹ́ kún yàn, orun ọ sì gbọdọ̀, gẹ́gẹ́ bí à si ti mọ̀ èèyàn o gbọdọ̀ sùn lọ nídi ọkọ̀ wíwá. Fún ìdí èyí, fún ìdí èyí mi ò kí ń sábà hun, fún ìdí èyí mi ò kí ń sábà hun gbọ́ jújùjù náà àfi tó bá jẹ pe boya ibi tí mo bá ń lọ kò jìnnà rárá. Ọ̀un ni mo sábà máa ń gbọ́ kùránì náà. À, nǹkan mí tí ó bá tun wá pé bóyá kí un wà nínú àbí inú mọ́tò tó bá jẹ́ pé bóyá àwọn Yorùbá pọ̀ ń bẹ́ẹ̀ mi ò kulẹ ni gbọ nǹkan kan torí a lè jọ máa sọ̀rọ̀. Irú àná ngbà tí èmi àti awakọ̀ wa níbi iṣẹ́ ti a jọ rìnrìn àjò lánàá, à mí ò gbọ́ nǹkan kan torí ẹ́n ẹni tí a jọ wà yóò rí bákan bákan pé à, o yẹ ka jọ máa sọ̀rọ̀, pé á bí se, wón lè máa ń ro àwọn oríṣiríṣi èrò àbí erokero. À ìdí nìyẹn tí mi ò fi gbọ́ nǹkan kan ní àná tí mò ń sọ̀rọ̀ yìí. Mo ṣà ń gbìyànjú áti máa bá wọn sọ̀rọ̀ kó má di pé bóyá a jọ wà nínú ọkọ̀, a jọ ń rìnrìn àjò. Ṣùgbọ́n èmi ń fi wọ́n gbọ́, ẹ́h, ohun mìíràn. Ìdí nìyẹn o tí mi fi gbọ́ ohun mìíràn tí a fi jọ ń sọ̀rọ̀ ní àná. Ṣùgbọ́n tó bá ṣe pé boya mo dá wà nínú ọkọ̀ ni àbí mo wà nínú ọkọ̀ ẹlòmí naa àbí bí i bá ti jẹ́ ṣá, boya mo dá wà ní, boya a jọ wà ní bóyá nǹkan mí ni, à tí n ba fẹ́ máa gbọ́ nǹkan náà nínú ọkọ̀, òun ni láti jẹ́ pé bóyá mo gbọ́ kùránì torí mi kì í sábà gbọ́ orin àbí àwọn nǹkan tó bá jọ mọ́, à, orin. Ọjọ́ kan sì wá bẹ́ẹ̀ náà ri to jé pé a lọ ṣe ìnáwó, à, ẹ̀gbọ́n mi, ìyẹn ìgbéyàwó rẹ̀ ní ọdẹ omu. Ó dàbí pé ó ti ń tó bí ọdún bí mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn báyìí, ó dàbí pé ọdún mẹ́ta náà ni. Nígbà tí a lọ lọ́dún, lọ́dún náà lóhùn a rò pé kí lá le máa gbọ́ tí gbogbo ẹ́ o fi máa rossy tí a fi ní máa sùn àbí nǹkan kan ṣá. Nígbà tí ó sì di pé a bọ́ sójú ọ̀na náà, ohun tí a bẹ̀rẹ̀ sí gbọ́ náà ni à rúkíyà, ìyẹn àwọn súra tí ń bẹ nínú kùránì. À, ṣùgbọ́n fún ìdí èyí mi kí ń, ohun tí mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀ òun náà ni kùránì. Tí un bá dá wà kùránì, tí n bá dà wà náà kùránì náà ló, mo sábà máa ń gbọ́. Àyàfi tó bá jẹ́ pe bóyá ariwo tí, tó bá jẹ́ pe mo wà nínú, à, ọkọ̀ àyàgbé bí taxi tí ẹni tó wà ní ba wá ń, à, tó bá ń gbọ́ nǹkan kan torí ó siń pariwo, mo lè pa eyi témi ń gbọ́ ká mọ gbọ́ tọ̀dọ̀ ti ẹ.

Àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe, àní kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe náà ni, ah, ẹ̀kọ́ nípa ìmọ̀ kùránì ke. A lótitọ́ àti ló dodo, mi ò bẹ̀rẹ̀ dáadáa, a torí pé nígbà tí mo kéré, màá máa ń sáńlé kéwú. Mo máa ń sá gan, mo máa ń sá gidigidi gan, tó ṣe pé wọ́n máa ń lé mi lórí ilé mi lọ́rùn ni kótó rí pé màá lọ sí ilé kéwú. Ṣùgbọ́n nígbà tí ó padà yá, ah, mo ní ẹ̀gbọ́n kan tó ṣe wí pé ó padà rí tèmi rò. Ah, láti bẹ̀rẹ̀ láti, láti, ah, láti bẹ̀rẹ̀, eh, bó ṣe bí jẹ́ gan gan. Àwọn ìgbà kan wa tó ṣe wí pé mo máa ń sá dáadáa, tó ṣe pé tí ẹ̀yan bá ti rí mi sáńlé kéwú, táwọn òbí bá ti mú ẹjọ́ lọ fún àwọn àfá, àwọn akọ́lá ránṣẹ́ o fún ara ẹ lọ sáńlé kéwú. Àwọn àfá yìí wọ́n á gbìyànjú láti máa rí i dájú pé ọmọ náà wọ́n ń báa wí. Wọ́n sì ní pé ẹjọ́ kí ẹjọ́ tó bá ti sá, wọn yóò lọ mú wá fún ara wọn. Ó wá ní ọjọ́ kan pàtó tó jẹ́ kí mo ti sá lọ kúrò nlé láti lọ ṣeré n bì kan tí mio lọ sí ilé kéwú. Wọn wá rán àwọn géńdé méjì wá. Wọ́n rán àwọn géńdé méjì wá pé kí wọn wá gbé mi nílé, pé, ah, kí wọ́n sá waà gbé mi nílé. Wọ́n sì, wọ́n tì dé ilé, wọn o bá mi. Bi wọ́n ṣe wá n padà lọ sí, ah, ilé kéwú láti lọ sọ fún, láti lọ jiṣẹ́ fún àwọn àfá pé àwọn ò bá mi nílé o. Ó ni mo rí wọn ní bi wọ́n ṣe ń lọ. Mo wá fún ara mi pé wọn, èmi tẹ ẹ̀ n wá rè o. Ṣẹ̀ eti rí o. Ilé yìí jẹ́ káyeefẹi nlá fún wọn pé àá, àwọn tó jẹ́ wí pé gbogbo ìgbà tí wọ́n bá ti rán wa kí a lọ gbé àwọn ọmọ wa nílé. Tí wọ́n bá fi lé ní àǹfààní àti kọkọ̀ lo, wọ́n máa ń sá àbí kí wọn lọ sọ́pamọ́. Ilé yìí tún wá ní ìgboyà o tún wá ń pè wá fún ara rẹ̀. Bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ síí, bọ́ wá bá mi nu. Mo sì ń mí rí nu. Wọ́n wá lé mi, lé mi, lé mi, lé mi gbogbo àdúgbò. Bí àwọn àdúgbò yìí ṣe ju já mọ́ra wọn. Eh, èmi ni, eh, ẹ̀yin grammar, eh, ojú ọba àti adìyẹ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n lé mi káàkiri gbogbó inú ibẹ̀. Tí mo sì ń sá, tí mo ń sá, tí mo ń sá. Ìgbà tí mo bá rí pé wọ́n ti yàwere mọ́, èmi gangan fún ra mi lọ́wọ́. Tí kò sì dájú pé wọ́n padà padà lẹ́yìn mi. Mi ò ṣe wá sá gbìyànjú láti sá ayé lọ sí ilé kéwú nìyẹn, pé kí wọn kúkú lé mi dé bẹ̀. Wọ́n sá lé mi, lé mi, lé mi, lé mi, lé mi, lé mi, lé mi, lé mi títí táa pé lé mi dé ilé kéwú. Lẹ́gbàá táa dé bẹ̀ ni, ah, ẹni tó jẹ́ àfá wa ló fi mí rẹ̀yìn ni jo na pé, ah, ò ṣe irú kan báyìí. Ṣùgbọ́n wọ́n ò ní àǹfààní àti iná mi lọ́jọ́ náà mọ́, látara irin tí mo ṣe. Ah, ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà mo tun padà tún sá tó ṣe pé ìgbà tó yá wọn tún rí tèmi wò mọ́ sí pé wọ́n ti ẹ̀tùn rán àwọn èèyàn bá mi mọ́ pé bá ti wá mọ gbé nílé. Èyí ló tún mọ̀ sí wí pé ó ti su àfá yẹn fún ara wọn. Ìgbà tó wá yá ni ẹ̀gbọ́n mi tí kọ́lọ́ ń bá ń kẹ́, ó sì wà láyé o. Kọ́lọ́ ń bá ti dáadáa fún ọmọ, tí òun náà ó gba fún mi. Ah, ni ó jẹ́ pé fún ara rẹ̀, nió ṣe ṣe wá gbé mi lọ ilé kéwú. Tí àwọn o ba tí ra yàn wá gbé mi fún ara ẹ ni ó gbé mi lọ. Lẹ́yìn wá ìgbà náà, ah, tí mo tún, tí mo tún padà tún sá náà torí pé ṣó tí wọn máa ń gbé mi lọ torí pé ọ̀nà yìí ò lè wọ́kì. Gbogbo eleyi kò ní lé ṣí, kò ní ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ló ṣe wá padà mú mi lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ṣe wí pé inú ilé làwọn wa. Ó tún wá jẹ́ ọ̀rẹ́ ẹ wa kan, tó jẹ́ pé kò sí bi mó si fẹ́ ṣe mi o lé sá kúrò nìbẹ̀. Ilé yìí ló wá mú mi tó wá ká mi lápa kọ tó wá kọ mí ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́. Ṣùgbọ́n lónìí, ẹ̀kọ́ tí mò ń sá fún nígbà náà, ohun gangan ni kókó ẹ̀kọ́ tí mo lè sọ pé mo fẹ́ràn jù jù ba àwọn ẹ̀kọ́ tí mo kọ́ nígbà èwe torí pé òun ló wú lo fún mi jù. Ah, àìmọ̀ye mọ̀ yé ohun tí ì bá ti ṣe mí, àìmọ̀ye mọ̀ yé ohun tí ì bá ti ṣẹlẹ̀, àìmọ̀ye mọ̀ye ibi tí èèyàn bá ti bá ara rẹ̀ yẹn lónìí tí kì í bá ṣe ẹ̀kọ́ kéwú tí èèyàn ti ní. Ah, ká dúpẹ́ fọ́ lọ́run, ká sì dùpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dúró tì wá lórí pé ká ṣàárì, ká sì dájú pé a ní a kọ́ ẹ̀kọ́ kéwú lọ́lọ́kan òjọ́ kan. Ah, àdúrà lọ́lọ́kan òjọ́ kan ni mo fi máa ń ṣẹ́ sí ẹ̀gbọ́n mi lórí ohun tó ṣe fún mi, tí ó mú mi kéwú, tó mú mi lọ sí ilé kéwú nígbà náà lọ́hun. Torí, ah, ohun tí i bá ti ṣẹlẹ̀, tí bá ti ṣẹlẹ̀ sí mi kò bá lè ti ní agbára. Àwọn tí èèyàn bá ti dojú kọ́ kò bá ti ní agbára. Àwọn tí èèyàn bá ti ṣẹlẹ̀ sí èèyàn kò bá ti, àh èèyàn ò bá ti máa ń ní àǹfààní àti borí àwọn kan kan nínú ayé tí àwa ayé tí ì bá ṣe àwọn ẹ̀kọ́ tí wọ́n ti fi kọ́ mi ní títí nípasẹ̀ títí kéwú. Tó sì ṣe pé, ah, títí, títí, títí, títí, títí, títí, títí. Ohun tí tó wá mú mi dùn ni, ohun tí mo fi mú un, tí mo fi fẹ́ràn, ah, ẹ̀kọ́ kéwú ni wípé tí mo fi tó wí pé òun ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe. Ó ní wípé kí ń ṣe ẹ̀kọ́ tẹ́ pé ó wúlò fún wa ní ibi nìkan. Tí èèyàn bá kú, tí èèyàn ṣaláì sí, ah, tí èèyàn bá mọ̀ kéwú, àwọn nǹkan tí èèyàn ti ṣe sílẹ̀ nínú kéwú ni yóò tún máa wúlò fún èèyàn ní ibi tí èèyàn bá tún lọ. Àfún ìdí èyí, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù náà ni nígbà, nígbà èwe, òun náà ni kókó ẹ̀kọ́ títí, títí kéwú.